Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Ki n má pàrọ́. Kìí ṣe gbogbo ìgbà kọ́ ni mo máa ń rántí àdéhùn tí m bá ṣe pẹ̀lú ènìyàn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rántí àdéhùn tí mo bá ṣe fún àwọn ènìyàn. Nítorí pé tí n bá ṣe àdéhùn, mo máa ń gbìyànjú láti mú un ṣẹ. Mi kì í fẹ́ kí n ṣe àdéhùn fún ènìyàn kí n má mú un ṣẹ. Kò bá mi lára mu rárá. Nítorí náà, tí n bá ti bá'yàn ṣe àdéhùn pé nǹkan báyìí, nǹkan báyìí ni màá ṣe fún ẹ o. Ó máa wà lóòó kan àyà mí pé kí n tètè ṣe, kí n tètè ṣe kó lè kúrò ní ọkàn mi. Nítorí náà, gbogbo ìgbà tí m bá ti rántí pé mo ṣe àdéhùn fún yàn ni mo máa ń gbìyànjú láti mú ṣẹ. Kò rọrùn láti kí èèyàn máa rántí àdéhùn nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti ṣe àdéhùn, tí ọjọ́ ti gorí ọjọ́, tí oṣù ti gorí oṣù, tí ọdún ti gorí ọdún, a máa ń gbàgbé. Ó dẹ́wà lára ìwà wa ọmọ ènìyàn láti máa gbàgbé nǹkan. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rántí àdéhùn tí mo bá ṣe fún ènìyàn. Mo ṣi rántí àdéhùn tí mo ṣe tí mo sì mú ṣẹ ní, ní eléyìí ti mo ṣe fún èèyàn. Ẹni náà jẹ́ ọ̀rẹ́ mi tímọ́ tímọ́. Ó bèrè ìkankan lọ́wọ́ mi pé òun nílò owó kan tó òun fẹ́ fi rin ìrìnàjò lọ sí ibi tí ó ti fẹ́ lọ gbà ṣẹ. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ náà lọ́hùn kó sí owó kankan lọ́wọ́ mi. Ṣùgbọ́n mo wá ṣe àdéhùn fún un wípé kó ní sùúrù, kó jẹ́ kí n béèrè lọ́wọ́ àbúrò mi bóyá àbúrò mi lè fún mi ní owó náà. Àdéhùn tí mo ṣe fún un ni pé tí àbúrò mi bá lè fún mi ní owó náà, mo máa fún un ní owó tí àbúrò mi fún mi. Mo wá ní Ṣùgbọ́n nǹkan tí mo lè ṣe níi, mo lè fún ẹ ní owó yìí, ṣùgbọ́n tí àbúrò mi bá bèrè owó náà padà, mo máa bèrè owó náà padà lọ́wọ́ rẹ. Ó sì sọ wípé kò sí wàhálà. Ó ní, "à! Mo ṣe gan tí m bá lè bá òun rí owó yìí." Mo wá ní kò burú. Mo wá gbéra, mo lọ bá àbúrò mi nílé. Mo ṣe àlàyé náà fún un wípé, "jọ̀wọ́ àbúrò mi, mo nílò owó tó tó báyìí, tó tó báyìí." Àbúrò mi ní, "à! Ẹ̀gbọ́n, kí lẹ fẹ́ fi owó yìí ṣe?" Mo ní kó má bínú pé ó ní ọ̀rẹ́ mi kan tó nílò owó náà. Mo dẹ tí ṣe àdéhùn fún un wípé mo máa bá a wá owó náà tí m bá dẹ̀ tí rí owó náà pé mo máa fún. Àbúrò mi ní àdéhùn, a! Àdéhùn, àdéhùn ṣòro ń mú ṣẹ. Ṣùgbọ́n ẹ má wọrí ẹ̀gbọ́n mi, mo máa bá yín wá owó náà. Mo wá ní kò burú. Ó ṣe àbúrò mi. Kò pẹ kò jìnà bí wákàtí márùn-ún sí, àbúrò mi pè mí lórí àgò. Ó ní, "à ẹ̀gbọ́n, mo ti rí owó náà ó. Ẹ fi nọ́mbà ìṣòwò báǹkì yín kẹ́ ẹ fi ránṣẹ́ sí mi kí n lè bá yín mú owó náà sínú ìṣúná àpò yín." Mo wá ní kò burú. Mo wá mú ìṣúná àpò mi náà, mo fi ránṣẹ́ sí i. Bẹ́ẹ̀ sì lo sì san owó náà fún mi. Mo wá pe ọ̀rẹ́ mi pé mo ti rí owó tí òun wá ó. Wá gbà á tí o bá ti ráyè. Kò pé kò jìnà náà ni ọ̀rẹ́ mi wá bá mi nílé tí mo sì kó owó náà fún un. Ó sì dúpẹ́ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ó padà lọ ṣe nǹkan tó fẹ́ ṣe. Kò pẹ kò jìnà bí ọjọ́ márùn-ún sí, ọ̀rẹ́ mi pè mí pé, "à ọ̀rẹ́ mi o, o ṣeun tó mú àdéhùn rẹ ṣẹ ó. Èmi náà ti fẹ́ mú àdéhùn mi ṣẹ." Owó náà ni mo ti bá ẹ mu wá. Ó ṣe o.